Nígbà wo ni o kẹ́yin lọ rí dókítà? A! Èmi kò rẹ mi o. Kò rẹ mi, kò rẹ mi láti ìjọ yẹn. Mo ti lọ rí dókítà, n sì ọjọ́ ti pẹ́. Kò tiẹ o. Kò rẹ mi ni, kò rẹ mi. So tó bá rẹ mi, mo ń lọ rí dókítà gan, kàkà bẹ́ẹ̀ máa lọ rògún.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mi ò tí fún yàn lẹ́jẹ̀ rí o. Látìgbà tí wọ́n ti bí mi sáyé, mo ò fún yàn lẹ́jẹ̀ rí. Mi ò fún yàn lẹ́jẹ̀. Mi ò tẹ́ mọ̀ ọ́n tó ṣe ń fún yàn gan. Mo kàn máa ń gbọ́ ṣé tí pé wọ́n máa ń fún yàn lẹ́jẹ̀. Mo tún ti gbọ́ rin pé, ẹ́, Ronald, ẹ́, Kristen, Kristen Ronaldio ń fún yàn lẹ́jẹ̀

Kí ni, kí ni o máa ń wò nígbà tí o bá lọ sùn? Èmi ò kí ń wò kankan. Kò sí kankan tí mo máa ń wò tí mo bá lọ sùn. Torun bá ti kù mí, màá lọ sùn náà ni, mi ò ní wò nkankan ki n tó lọ sùn. Àbí tó ṣe yí pé bóyá mo ń wo fíìmù kan lọ́wọ́, ìyẹn tó bá jẹ́ pé mo ń wo fíìmù bọ̀ láìṣẹ́ pé mo ń wo fíìmù.

Ṣé o ní gíláàsì ọrùn? Èmi ò ní gíláàsì ọrùn, mi ò ní gíláàsì ọrùn. Áti pé èmi ò ń wọ, mo ń wọ gbogbo nnkan báyen. Ọkùnrin ni mí, mo ń ráyè fún gbogbo ǹkan báyen. Mi ò ń wọ gíláàsì ọrùn, mo ti ẹ̀ ní i ni. Tí pé boya máa ní àbí máa ma wọ gíláàsì ọrùn.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ìrìn àjò tí mo dẹ̀ lọ ní, òun ni ìrìn àjò tí mo, ìgbà tí mo fẹ́ ṣe NYSC, mo lọ sí Kebbi State, mo lọ serve. Oun tó mú mi ní àǹfààní láti lọ ìlú mi nìyẹn. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Haúsá.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ati pé, yòòbá tí ẹ bí mi yìí kò yé mi dáadáa o. Ìkíni lórí fóònù rẹ. Ṣé ẹ ń ṣé ẹ́ ẹ̀ iná tí ó wà lórí fóònù mi lẹgbà lérò ni àbí kíni? Èmi ò mọ ohun tí ẹ̀ ń bèèrè o.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? A! Èmi ò mọ iye ìgbà tí máa ń, mo sì, mo sì wo ímélì mi ní èní yìí, mo sì wò ó mo sì wo ímélì mi lónìí, mo wò ó. Mo kò wò àwọn message kọ̀ọ̀kan tó wà ń bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, mò ń sábà wo náa but, tó kàn bá wá sí mi lọ́kàn ni màá wò.

Ṣé WiFi rẹ yára tán? Ṣé WiFi rẹ yára tán? Bẹ́ẹ̀ni WiFi mi yára tán, ó yára tán dáadáa. WiFi mi yára tán, ó yára tán ó sì ó tètè máa ń, ó tètè máa ń yára mú Íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù, èmi ò lérò pé mo ní eré ìdárayá kankan tí mo fẹ́ràn jù lọ torí pé èmi ò kúndùn pé bóyá kí n máa gbá bọ́ọ̀lù àbí kí n máa sáré àbí kí n máa ṣe àwọn eré ìdárayá kan bayen. Nígbà kan dé nígbà tí mo wà ní school, mo máa ń gbá but nísìnyìí, èmi ò ṣe gbogbo nǹkan báyẹn mọ́.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Gẹ́gẹ́ tí mo ṣe sọ tẹ́lẹ̀, mo fẹ́ kọ́ data analysis. Mo fẹ́ mọ ìwúlò data. Mo fẹ́ mọ tí wọ́n ṣe ń lo data láti lè fìràn ilé iṣẹ́ lọ́wọ́, láti lè mọ ohun tó dé bá ọrọ̀ ajé ilé iṣẹ́ àbí ọrọ̀ ajé, ẹ́, ìlú. Bẹ́ẹ̀ni, mo fẹ́ mọ n tí ọrọ̀, ọ̀, ọrọ̀, ẹ́, mo fẹ́ mọ tọ́n ṣe ń lo data fún òwò tó ń ṣẹlẹ̀ ní ìlú àti báwo ni òwò tó ṣe ń ṣẹlẹ̀ ní ilé iṣẹ́.

Báwo ló ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bẹ́ẹ̀ ni, tí bá fẹ́ rí ìpèsè àwọn ohun èlò, mo máa ń lọ sí ọjà. Bóyá mo fẹ́ dáná ni o, mo wá nílò ìpèsè ohun àwọn ìpèsè, mo wá nílò ohun èlò tí mo fẹ́ lò. Màá rí pé mo lọ sí ọjà, màá rí pé mo ra gbogbo ohun èlò tí mo fẹ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́? Ohun ni ìgbà tí mo fẹ́ wá sí school, torí pé mo ti ń ṣiṣẹ́ níbi kan rí, ìbẹ̀ yen wọ́n ń pè ní Chicken Republic. Nígbà tó yá tí mo fẹ́ lọ sí school sí, nígbà tó yá tí mo fẹ́ lọ sí school sí, mo kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ níbẹ̀ pé mo fẹ́ ka ìwé sí, mo fẹ́ ní ìlọsíwájú níbi ìwé mi.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? À, ìbéèrè tí ẹ bí mi yìí, àkọ́kọ́ ná mi ò tẹ́lẹ̀ dáhùn iye ìgbà tí mo ti wo ìbòjú lójoojúmọ́ torí pé lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe wà yìí gan, mò ń wò lọ́wọ́lọ́wọ́, mò ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni pé, tí ń bá ti rí pé iṣẹ́, àsìkò àti ìparí iṣẹ́ ti ń tó, màá múra, màá tún múra sí ju tí tẹ́lẹ̀ lọ, màá rí pé mo tètè ṣe ohun tí mo fẹ́ ṣe tán ní pápàpá tí ọjọ́ kó bá, kó bá má lẹ̀ lọ́ mọ́ mi lọ́wọ́.

Ṣé o máa ń fi ìdáàbòbò oorun sára? Èmi ò ń fi ìdáàbòbò ọ̀run sára o. Ṣùgbọ́n tí mo bá fẹ́ sùn, màá rí pé mi ò ní, mi ò kí ń sùn ní ìhòhò, màá rí pé mo wọ ṣọ́ ni. Bẹ́ẹ̀ ni, mi ò ń fi ìdáàbòbò ọ̀run sára tí màá fẹ́ sùn.

Ṣe o máa ń fún àwọn òṣìṣẹ́ ẹ ní owó àfikún? Ẹ̀, àkọ́kọ́ náà èmi ò tí ì ní ilé iṣẹ́ tí mo ṣe wà, mi ò tí ì ní ilé iṣẹ́ ṣùgbọ́n ó dá kí ọn máa fún òṣìṣẹ́ ní owó àfikún. A túbọ̀ jẹ́ kí orí wọn wó kí wọ́n ba lè ṣiṣẹ́ dáadáa ni. Bẹ́ẹ̀ ni kí ọ̀ ń.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyin? Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyin, àti pé ẹ-ẹyin ò kí ń dùn ẹ̀mí, mi ò ti ẹ́ lọ tí pé kó ke-- mi ò ti e lọ wo ẹyin mi wò rí, mi ò lọ wo rí. Mo, mi ò sọ pe ojọ́ kan báyii wa ti mo lọ wo ẹyin báyìí torí pé ẹyin ò kí ń dùn mi.

Ṣé òun máa ń ṣe ìpe fídíò? Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń ṣe é torí pé mi ò ń sábà ṣe é, but ọjọ́ tí mo ṣe òun ni ìgbà tí lecturer wa tó sọ pé òun fẹ́ fún wa ní lecture ní WhatsApp, so a ṣe video call. Bẹ́ẹ̀ ni, òun ni ọjọ́ torí pé mi ò sábà ṣe video call.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? É mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o. Èmi ò ní ìgbàgbọ́ ninu gbogbo ǹkan báyen. Èmi ní ìgbàgbọ́ pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ pátá, gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ti Ọlọ́run ni. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ túnmọ̀ sí pé a ò ní ìgbàgbọ́ pé Ọlọ́run ló jẹ́ kó ṣẹlẹ̀

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí màá ra epo fún ọkọ̀ mi. À, èmi ò ní mọ́tò. Èmi ò ní mọ́tò tí mo ṣe wá yìí. Mi ò ní mọ́tò. Mi ò ní mọ́tò. So àwọn tó ní mọ́tò lọ́ lè mọ tọse ń ra epo sọ́kọ̀. Tí mo ṣe wá, mi ò ní mọ́tò.

Ṣé o ti gun alùpùpù rí? À mi ò gun alùpùpù rí o. Ṣùgbọ́n mo ti gun ohun tó jọmọ́ bẹ́ẹ̀ rí tó ṣe yí pé nígbà tí mo wà kékeré, màá ń gun bẹ́, màá ń gun alùpùpù. Bẹ́ẹ̀ ni.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, mo máa ń dá irungbọ̀n sí. Bẹ́ẹ̀ni, mo máa ń dá irungbọ̀n sí. Ó dá fún mùsùlùmí kó máa dá irungbọ̀n sí lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n dáadáa. Mo ní irungbọ̀n. Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n.

Nígbàwo ni o máa ń gẹ irun rẹ̀? Ìgbà tí mo máa ń gẹ irun mi, nígbà tí mo bá rí pé ó ti pọ̀ dáadáa, màá rí pé mo gẹ, torí pé tí irun mi bá ti kún kò kí ń jẹ́ kí n wíwò mi kó da, so mo máa ń gẹ. Ó má jẹ́ kí wíwò mi kó tún dáa padà nígbà tí mo bá gé irun mi.